Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Ki ni o ń ma mu o rẹ́rìn? Ìdáhùn mi pe, ọ̀pọ̀ ǹkan lo ma ń mu mi rẹ́rìn nínú ìgbésí ayé mi ojojumo. Ọ̀kan lára àwọn nǹkan pàtàkì tí ó máa ń mú mi rẹ́rìn ni ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi. Nígbà tí a bá jókòó pọ̀, tí a bá sọ ìtàn ayé tàbí ẹnìkan bá sọ ọ̀rọ̀ aláyọ̀ tàbí àwàdà kan, inú mi máa dùn gan an. Mo sì máa ń rẹ́rìn láìmọ̀ pẹ̀lú èyí, mo tún máa ń rẹ́rìn, mo tún máa ń rẹ́rìn gbà nígbà tí mo bá wo eré oníṣere tàbí fíìmù aláyọ̀. Àwọn eré tí ó kún fún àwàdà, pàápàá jùlọ àwọn tí wọ́n fi ìwà ènìyàn lọ́nà ẹlẹ́yà máa ń jẹ́ kí, máa ń jẹ́ kí ń rẹ́rìn gan an. Nígbà mìí, fíìmù kan lè jẹ́ kí, jẹ́ kí n gbàgbé gbogbo ìṣòro mi, kí inú mi sì balẹ̀. Ohun tí mo máa, ohun tó, ohun, ohun mi tí ó tún máa ń mú mi rẹ́rìn nìyẹn, ni àwọn ọmọ kékeré tí wọ́n ń ṣere àbí tí wóń sọ ohun tí kò ṣe rẹ́tì. Ọ̀pọ̀ ìgbà, ọ̀rọ̀ ti ọmọ baso tàbí iṣẹ́ ti wọn ba se le je ẹlẹ́yà gan an tí ó sì mú kí ń rẹ́rìn láti inú ọkàn. Ní kùkúrù, ohun gbogbo tí ó bá ń mú mi inú dùn tí ò sì ń jẹ́ kí n gbàgbé ìbànújẹ́ tàbí ìrọra lè mú mi rẹ́rìn. Rírẹ́rìn ṣe pàtàkì fún mi nítorí pé ó ń, ó ń ràn mí lọ́wọ́ láti tú ẹ̀rù ọ̀kan kúrò lọ́, lórí mi kí n sì má wò ayé pẹ̀lú ìrètí ayọ̀.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lọ́pọ̀ ìgbà. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó ń jẹ́ kí, ó ń jẹ́ kí n kọ ẹkọ tuntun, kò sì ń tú mí lórí. Mo máa, mo máa ń gbọ́ podcast nípa ìròyìn, ìdàgbàsókè ara ẹni àti ìtàn ayé. Nígbà mí, mo máa ń gbọ́ wọn nígbà tí mo bá ń ṣiṣẹ́ ilé tàbí tí mo bá ń rìn. Podcast ran mi lọ́wọ́ láti lóye ayé dáadáa, ó sì ń fún mi ní ìmísí.

Kí ni, kí ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Nígbà tí mo bá ń wà ní òṣìṣẹ́ tuntun, ọ̀kan lára oun pàtàkì jùlọ tí mo máa ń wò ní ìwà rẹ̀. Ó ṣe pàtàkì gan kí ẹni náà jẹ́ aláìgbọ́kànlẹ̀. Ẹni tí mo mọ ìyàtọ̀ láàrín oun tó, tó tọ́ àti ohun tí kò tọ́. Bí ẹni bá ní ìwà rere, ó, ó rọrùn fún un láti ṣiṣẹ́ pọ̀ mọ́ àwọn ẹlòmíràn. Kò sí, kò sì tún jẹ kí ibi iṣẹ́ dà ju tẹ́lẹ̀ lọ. Ó ń mú mi, ó ń mú mi mọ̀ tún máa wà ní ìta àti ìmúra sílẹ̀ láti kọ ẹkọ tuntun. Ayé iṣẹ́ ó dúró sísín, òun gbogbo oyún ní padà. Nítorí náà mo fẹ́, mo fẹ́ òtìṣẹ́ tí kí ìbẹ̀rù yìí padà, tí ó sísi nǹkan rẹ̀, se ìmúlò ẹ̀rọ tuntun àti ọgbọ́n tuntun. Mo tún ń wò bí ẹni náà ṣe ń bọ̀wọ̀ fún àkókò. Ó siṣẹ́, òsìṣẹ́ tó máa ń, tó máa ń dé síbí iṣẹ́ ní àkókò, tí ó ti ń parí iṣẹ́ rẹ̀ ní àkókò. Máa ń fihàn pé, máa, máa ń fihàn pé ó jẹ ẹni tí a lè gbẹ́kẹ̀lé. Ìgbọ́ràn sí ìlànà ilé iṣẹ́ náà tún ṣe pàtàkì gan. Ní ìparí, mo wá n mo wá òsìsẹ́ tí, tí ó lè siṣẹ́ lóòtọ́ àti pẹ̀lú ẹgbẹ́ ẹni tí mo máa, tí ó mọ bí a ṣe ń bá ẹlòmíràn sọ̀rọ̀ dáadáa. Tí ó sì ní ìtara láti mú ilé iṣẹ́ lọ síwájú. Bí ó, bí mo bá rí, bí mo bá rí gbogbo àbùdá wọ̀nyí nínú òṣìṣẹ́ tuntun, mo máa mọ̀ pé, mo máa mọ̀ pé mo ti rí ẹni tó yẹ, tó yẹ fún iṣẹ́ náà.

Ìgbà méló ni o máa ń fọ ẹyín lójoojúmọ́? Ni ojoojúmọ́ mo máa ń fọ ẹnu mi lẹ́ẹ̀mejì. Mo máa ń fọ ní àárọ̀ nígbà tí mo bá ti jí láti ọrùn àti ní alé kí ń, kí ń tó lọ sùn. Mo yàn láti fọ ẹyín mi lẹ́ẹ̀mejì nítorí pé mo mọ̀ pé ìtọ́jú ẹnu àti ẹyín ṣe pàtàkì gan fún ìlera ara èèyàn. Nígbà tí a kò bá fọ ẹyín dáadáa, ìdọ̀tí oúnjẹ lè lè kó, kó jọ sínú ẹyín. Èyí sì lè fa àrùn ẹyìn, ẹ̀yìn, ìtẹ́ ẹnu burúbú àti ìṣòro mi. Ní àárọ̀, fífọ ẹyín máa ń ràn mí lọ́wọ́ láti, láti yọ gbogbo ìdọ̀tí tí ó, tí ó kó jọ ní ẹnu mi ní alẹ́. Ó tún máa ń jẹ́ kí ń ní ìtura àti ìgbéra láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ọjọ́ tuntun. Ní alẹ́, mo máa ń fọ ẹyín mi lẹ́yìn tí mo bá jẹun kí n tó lọ sùn nítorí pé mo fẹ́ kí ẹyín mi, mo fẹ́ kí ẹyín mi mọ ṣàájú oòrùn. Mo mọ̀ pé bí, bí mo bá lọ sùn láì fọ ẹyìn, ẹyín kò dáa fún ìlera ẹyín mi lára. Nígbà mìí tí mo bá jẹ oúnjẹ kan tó dùn gan tàbí tó ní ṣúgà púpọ̀, mo lè tún lè fọ ẹyín mi lẹ́ẹ̀kan sì ní ọ̀sán. Ṣùgbọ́n ní gbogbo lẹ́ẹ̀mejì ló pọ̀jù ló lọ fún mi. Mo tún lọ fọ sí eyín tó dá àti cream eyín, cream eyín tó ní flúráídì nítorí pé wọ́n, wọ́n ràn mí lọ́wọ́ láti dábò, dábò bo ẹyín mi. Ní ìparí, fífọ ẹyín lẹ́ẹ̀mejì lójoojúmọ́ ti di àṣà pàtàkì nínú ìgbésí ayé mi. Ó ń jẹ kí ẹyín, ó jẹ́ kí ẹni mi, ó jẹ́ kí ẹyín mi lágbára, ẹnu mi sì dùn. Mo gbàgbọ́ pé gbogbo èèyàn gbọ́dọ̀ máa fọ ẹyín wọn dáadáa nítorí pé ìlera Eyín je apá kan pàtàkì nínú ìlera pupo àrà.

Báwo ni o ṣe máa ń rán àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń-- ro, rán àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀nà púpọ̀. Ní ìbéèrè mo máa gbàgbọ́ pé ìrànlọ́wọ́ kìí jẹ́ owó nìkan ṣùgbọ́n ó tún jẹ́ àkọ́kọ́ àkókò ìfarabalẹ̀ àti ọ̀rọ̀ rere. Nígbà tí mo bá rí ẹnìkan tí ó ní ìṣòro, mo máa n gbìyànjú láti fèsì si dáadáa. Nítorí pé ìgbà mìíràn ohun tí ènìyàn nílò jù jùlọ ni a ní kí a gbọ́ o. Mo tún máa ń, mo tún, mo tún, mo tún máa ń rán àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ nípa ẹ̀kọ́. Bí wọ́n bá, bí wọ́n bá kọ́, bí wọ́n bá kò yé ohun kan ní ilé ìwé, mo máa ń ṣàlàyé fún wọn ní kíkún kí n sí lọ àpẹrẹ tí yóò rọrùn fún wọn láti l'òye. Èyíi mú, èyíì mú kí n dùn torí mo pé, mo mọ̀ pé mò ń ṣe ìtànràn fún ìlera ọjọ́ ọ̀la wọn. Ní ìlú, ní ìlú tàbí àdúgbò tí mo wà, mo máa ń kópa nínú iṣẹ́ ìrànlọ́wọ́ bíi fífi owó ọwọ́ ran àwọn àgbàlagbà lọ́wọ́ tàbí ríran àwọn ọmọ kékeré lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò ìtọ́ju. Nígbàmii ìrànlọ́wọ́ kékeré bí i fífi ìtànà han ẹni kan tàbí fífi ìmọ̀ràn rere fún lè ṣe àyípadà púpọ̀ nínú ayé rẹ̀. Ní ìparí, mo gbàgbọ́ pé gbogbo wa bá ń, bá ń ran ara wa lọ́wọ́, ayé yóò dà sí. Ìrànlọ́wọ́ kìí, kìí dín ènìyàn kú, ó ń gbé gbogbo wa ga.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Ní òtítọ́, ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni àti rára. Ó dá lórí ipò àti irú ohun mímu tí mo bá ń mu. Nígbà mi mo máa ń lo, mo maa n lo ọ̀pá ìfámú́ra pàápàá jùlọ. Tí mo bá ń mu ohun mímu bíi juice, smoothie tàbí soft drink nínú ìfẹ́ tó ti òdì, ó ràn mí lọ́wọ́ láti mú mú rọrùn, kò jẹ́ pé ń kò tú sí ara mi tàbí aṣọ. Fún àwọn ọmọ kékeré tàbí àwọn èèyàn tí kò lè gbé ìfẹ́ rọrùn, ọ̀pá ìfámú́ra tún jẹ́ ohun ìrànlọ́wọ́ púpọ̀. Ṣùgbọ́n ní apá kejì mo tún máa ń rónu nipa àyíká wa. Ọ̀pọ̀ ọ̀pá ìfámú́ra tí à ń lò lónìí jẹ́ ti pílátíkì, wọ́n sì lè bá ayé rí jẹ́ bí a kò bá ṣọ́ra. Wọ́n lè wọ inú omi, wọ inú odò kí wọ́n si pa ẹja àti ẹranko, omi rán lára. Ìdí nìyẹn tí mo fi máa ń yàn láti máa lo ọ̀pá ìfámú́ra nígbà tí kò bá ṣe pàtàkì rára tàbí kí n lo ti irin tàbí igi tí a lè tún lò. Mo gbàgbọ́ pé òun pàtàkì jùlọ ni ìmúlo pẹ̀lú ìmọ̀ràn. A kò ní sọ pé lílo ọ̀pá ìfámú́ra burú pátápátá, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ ìgbà tí a nílò rẹ̀ gan. Bí gbogbo wa bá le dín lílo ọ̀pá ìfámú́ra plastic kú tàbí kí a yan àwọn tó jẹ́ ọ̀rẹ́ àyíká, a ó ṣe àfikún rere tí ìtọ́jú ayé wa. Ní ìparí, mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí ó bá jẹ́ dandan, ṣùgbọ́n mo tún ní igbìyànjú láti ṣọ́ra. Kì í si ráǹtí pé iṣẹ́ kékeré tí mo bá ṣe lónìí lè ní ipa ńlá lórí ayé ọ̀la. Ẹ̀ṣeun.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọye, ìmọ̀, ìmọye pé owó kíì, kì í ṣe kíkọ nìkan. Ṣùgbọ́n pípamọ́ pínpín àti lílo rẹ̀ pẹ̀lú ọgbọ́n. Nígbà tí mo bá gba owó ìṣẹ́ mi, ohun àkọ́kọ́ tí mo máa ṣe ni pé mo máa pín sí apá mẹ́ta. Ní àkọ́kọ́, fún ìnáwó ojoojúmọ́, ẹlẹ́ẹ̀kejì, fún ìpamọ́, ẹlẹ́ẹ̀kẹta, àti fún ìjókòó owó tàbí ètò ọjọ́ iwájú. Nípa ìnáwó, nípa ìnáwó ojoojúmọ́ mo má ń, mo máa ń kọ́ gbogbo ohun tí mo lè nílò sí, tí mo mọ̀ nílò sílé. Mo yá, mo yá owó fún oúnjẹ, ọkọ̀, ìtanná, ìkànnì ayélujára àti ohun mi tí mo gbọdọ̀ lò lójoojúmọ́. Èyí náà ń lọ láti mọ ohun tí mo lè lọ́wọ́ si àti ohun tí kò yẹ kí náà lọ́wọ́ si. Lẹ́yìn èyí, mo máa ń fi apá kan pamọ́ gẹ́gẹ́ bí ìpamọ́. Kò ṣí, kò ṣe é ṣe, kò jẹ́ pé owó gbogbo la máa ń lò. Ìpamọ́ yìí ṣe pàtàkì fún ìpínu ọjọ́ iwájú bí alailera, àjálù tàbí àfààní tuntun bá ṣẹlẹ̀. Mo gbà pé ẹni tí kí ìpamọ́ lónìí á sọ̀rọ̀ fún láti rí ìsinmi lọ́la. Mo tún máa ń bímọ, bímọ lórí ìjókòó owó kékeré bí ó ti le, bí ó tilẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo owó ni mo fi ṣí. Ó lè jẹ́ kíkó ẹ̀kọ́ tuntun, ìmọ̀ ẹ̀rọ tàbí ìṣúná kékeré tí yóò mú owó mi wá síle, wá sílẹ̀ lọ́jọ́ iwájú. Ni, ní sòkí, ìṣètò owó ìṣẹ́ mi dá lórí pínpín owó dáadáa, pípamọ́, ìyàgọ́ fún ìnáwó, àṣẹ káàra àti lílọ ọjọ́ iwájú. Èyí, èyí, èyí ló ń jẹ́ kí n lè gbé, gbé àyé tó dáa tó ṣe, tó ní ìtẹ́lọ́run.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Nígbà tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń wò ni ìwà wọn. Mo gba pé ìwà rere ni ìpìlẹ̀ gbogbo ìbáṣepọ̀ rere. Ẹni tí kì í ṣe olóòótọ́, tí kì í tẹ́tí gbọ́, tàbí tí kì í mo bí a ṣe ń bọwọ́ fún èèyàn mi kò rọrùn láti ṣiṣẹ́pọ̀ mọ́. Lẹ́yìn ìwà, mo máa ń wo ìmúra ẹni náà sí iṣẹ́. Alábàáṣiṣẹ́pọ̀ rere gbọ́dọ̀ jẹ ẹni tí ó ní ìtara, tí ó ti fẹ́ kí iṣẹ́ tajù ara rẹ̀. Mo máa ń fẹ́ ẹni tí kì í ṣe pé òun dúró dé a tẹ́ni gbogbo ìgbà, ṣùgbọ́n ẹni tí mo mọ̀ pé ohun tí a bá rí ṣe, a gbọ́dọ̀ ṣe ẹ́ dáadáa. Mo tún máa ń ka ìbánisọ̀rọ̀ tí òun pàtàkì gan. Bí ẹni kò bá lè sọ ohun tó wà lọ́kàn rẹ̀ dáadáa tàbí kí ì fetí sí ẹlòmíràn, ìṣòro lè yọ sílẹ̀ lọ́pọ̀ ìgbà. Nítorí náà, mo yan alábàáṣiṣẹ́pọ̀ to mo bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, tí ó sì mọ bí a ṣe ń yanjú ìṣòro pẹ̀lú àlàáfíà. Ohun tí mo mọ̀ tún wò ni ìmọ̀ àti ọgbọ́n iṣẹ́ ẹni náà. Kì í ṣe pé gbogbo wa gbọ́dọ̀ mọ ohun kan náà, ṣùgbọ́n ó dáa kí a jẹ́ pé ẹnikẹ́ni tí a bá ti siṣẹ́ pọ̀ mọ́ ní ohun tuntun wá sí tábìlì. Ẹ̀ ń jẹ́ kí a kọ́ ara wa lọ́wọ́, tí iṣẹ́ wa sì tún túbọ̀ dára. Mo tún ka ìfaradà sí gẹ́gẹ́ bí ohun pàtàkì. Iṣẹ́ kì í máa ń rọrùn ní gbogbo ìgbà. Nígbà mìíràn, àṣìṣẹ́ lè ṣẹlẹ̀ tàbí àkókò lè nira. Alábàáṣiṣẹ́pọ̀ rere gbọ́dọ̀ jẹ ẹni tí kì í sa lọ nígbà ìṣòro, ṣùgbọ́n ẹni tí yóò dúró, tí yóò sì wà ojútu tu pọ̀. Ní ìṣókè, mo yàn àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi lórí ìwà rere, ìtara sí iṣẹ́, ìbánisọ̀rọ̀ dáadáa, ìmọ̀ iṣẹ́, ìfaradà àti àfọjú fún tí ó jọra. Èyí ló ń jẹ́ kí a lè ṣiṣẹ́pọ̀ láìsí ìjàmbá kí a sì tún lè ṣáṣeyọrí pọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo sì tún mọ, mo sì tún mọ pé kẹ̀kẹ́ jẹ́ ohun èlò tó rọrùn ṣùgbọ́n tó ní, tó ní ìtàn pàtàkì nínú ìgbésí ayé wa. Kẹ̀kẹ́ kì í ṣe kankan fún ìrìn àjò nìkan, ó tún jẹ́ eré ìdárayá, ìmúlò ara àti ohun tí ó lè ran wa lọ́wọ́ láti dín owó ìrìn àjò kù. Nígbà tí mo jẹ́ ọmọ kékeré, mo rántí bí bàbá mi ṣe kọ́ mi bí mo ti, bí mo ṣe lè gun kẹ̀kẹ́ ní ọjọ́ àkọ́kọ́. Mo bẹrú gan an, mo ń wọ kẹ̀kẹ́ bí ẹni pé ó ga jù mi lọ. Ṣùgbọ́n bàbá mi sọ fún mi pé, "Má bẹrù, ìgboyà ni kẹ̀kẹ́ fẹ́." Ó dúró lẹ́yìn mi, ó di àga kẹ̀kẹ́ mú. Mo sì bẹ̀rẹ̀ sí tẹ ẹsẹ̀ torí pẹ́dà. Ni ìbẹ̀rẹ̀, mo yá ṣẹ́gbẹ́, mo sì ṣubú lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀ méjì. Ṣùgbọ́n pẹ̀lú ìfaradà àti ìtílẹ́yìn rẹ̀, mo kọ́ bí mo sì lè tọ́ gba ara mi. Mo sì beẹ̀rẹ̀ sí lọ dáadáa. Lónìí, mo mọ̀ pé kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ń kọ́ wa ọ̀pọ̀ nǹkan. Ó ń kọ́ wa nípa ìfaradà, ìgboyà àti pé kì í ṣe gbogbo ohun tí a bá bẹ̀rẹ̀ sí ní yóò rọrùn. Láàkọ́kọ́ nígbà mí, a máa ṣubú ṣùgbọ́n a gbọdọ̀ tún dìde. Ká sì gbìmọ̀ran ara wa pé a máa tẹ̀síwájú. Nípa ìlera gígùn kẹ̀kẹ́ dára gan an. Ó ń jẹ́ kí ara wa rọrùn, ó ń mú ẹ̀jẹ̀ rìn dáadáa, ó sì ń mú kí ọ̀pọ̀lọpọ̀ wa túbọ̀ yá. Ni gbogbo òwúrọ̀ tí mo bá rí ayé, mo máa ń gún kẹ̀kẹ́ káàkiri àdúgbò mi. Ó ń fún mi ní àkókò láti rònu, láti ronú lórí ìgbési ayé àti láti gbádùn afẹ́fẹ́ tutu Ní ìparí, mo fẹ́ sọ pé bí o bá fẹ́ kọ gígùn kẹ̀kẹ́, má bẹ̀rù. Bí o bá fẹ́ kọ gígùn kẹ̀kẹ́, má bẹ̀rù. Bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, gba ìtílẹ́yìn lọ́dọ̀ ẹni tó mọ̀ kí ó sì jẹ́ kó yé ẹ pé àtìsẹ́ jẹ́ apá kan nínú ẹ̀kọ́. Ni ọjọ́ kan, ìwọ náà yóò lè gun kẹ̀kẹ́ dáadáa kí o sì máa gbádùn rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe lónìí.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ti rìn àjò, mo ti rìn àjò lọ sí ìlú mìíràn rí. Ó sì jẹ́ eré tó dá mi lójú gan an. Ní ọdún tó kọjá, mo lọ sí ilu Ibadan láti sàbẹ̀wọ fún arábìnrin mi. Ó jẹ́ kí ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo máa lọ síbẹ̀. Mo sì ìrẹti ìrìn àjò yẹn pẹ̀lú ayọ̀ púpọ̀. Ní ọjọ́ mi, ní ọjọ́ tí mo lọ, mo jí ní kùtùkùtù, mo sì ṣe tó ara mi dáadáa. Mo ká ṣọ bàtà àti ohun mìíràn tí mo nílò sínú àpò mi. Lẹ́yìn náà, mo lọ sí ì ìbúdò ọkọ̀ akẹ́rọ̀. Nígbà tí mo gún ọkọ̀, mo rí oríṣìíríṣìí ènìyàn, àwọn akẹ́kọ̀ọ́, àwọn onísọ̀wọ́, àwọn, àwọn tí, àwọn tí ń lọ sí ibi iṣẹ́ wọn. Ọ̀nà sí Ìbàdàn dára, mo sì ń wo igi, ìlú kékeré àti àwọn oko tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ọ̀nà. Ó fún mi ní ìtúnnu, mo sì ń rí, mo sì ń ròyìn nípa bí ayé ṣe rí ní àwọn ibi tó yàtọ̀ tí, sí tèmi. Nígbà tí mo dé Ìbàdàn, arábìnrin mi wá pàdé mi. Inú mi dùn gan an. Ó mú mi lọ sí ilé rẹ̀. Ó sì fún, ó sì fi ìlú hàn mi. Ó lọ sí ọjà mo sì rí bí ọjà Ìbàdàn ṣe tóbi àti bí ènìyàn ṣe pọ̀. Lónìí, mo mọ̀ pé irìn àjò kì í ṣe fún, kì í ṣe fún ìgbádún nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ ọ̀nà láti kọ́ ẹ̀kọ́, láti rí ènìyàn tuntun àti láti mọ àṣà àwọn mi. Ní ọjọ́ iwájú, mo fẹ́ tún rìn àjò lọ sí àwọn ìlú mi kí n lè kọ́ ẹ̀kọ́ sí i, kí n sì túbọ̀ mọ ayé.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Ni ayé òde òní ọ̀rọ̀ àsínà, ọ̀rọ̀ àsínà ó ṣe pàtàkì gan nítorí pé wọ́n dàbo, wọ́n dàbo bo ìkọ́kọ́ wa lórí fóònù, kọ̀npútà àti àwọn kànkan. Nítorínà mo máa ń fi ọgbọ́n àti ìmọ̀ràn ṣètò bí mo ṣe ń rántí àwọn ọ̀rọ̀ àsínà mi. Àkọ́kọ́ ní pé mo lè, mo, mi ò fẹ́ lo ọ̀rọ̀ àsínà tó rọrùn jù. Mi ò, mi ò lò ohun bí one two three four tàbí password orúkọ mi péré. Mo máa ń da ọ̀rọ̀ àsínà pọ̀ mọ́ àkójọpọ̀ lẹ́tà ńlá, lẹ́tà kékeré, nọ́mbà àti àmì bí, bí àwọn symbols. Èyí jẹ́ kí, ó jẹ́ kí ó ṣòro fún ẹlòmíràn láti fọ̀. Lẹ́ẹ̀keji mo máa ń ṣẹda, mo máa ń ṣẹ̀dá ọ̀rọ̀ àsínà tó ní nnkàn kékeré nínú rẹ̀. Fún àpẹẹrẹ mo lè darapọ̀ ọjọ́ ìbí mi, orúkọ ìlú tí mo fẹ́ràn àti nọ́mbà kan tí ó ṣe pàtàkì, pàtàkì sí mi. Bí mo ṣe ń rántí ìtàn yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àsínà ọ̀rún. Ẹ̀kẹta, mi ò lo ọ̀rọ̀ àsínà kan ṣóṣó fún gbogbo àpamọ́. Mo mọ̀ pé bí ẹnìkan bá rí ọ̀kan nínú àwọn, nínú wọn gbogbo ìkọ́kọ́ ní lè wà nínú, nínú ẹrú. Nítorínà mo máa ń lo ọ̀rọ̀ àsínà tó yàtọ̀ síra wọn fún ìméèlì, fóònù, fún ìméèlì, fóònù àti àwọn áàpù mi. Pẹ̀lú èyí mo tún máa ń kọ díẹ̀ nínú wọn síbi tí mo mọ̀ dáadáa ṣùgbọ́n kì í ṣe níbi tí ẹlòmíràn lè rí. Ní ìparí bí mo ṣe ń rántí àwọn ọ̀rọ̀ àsínà mi, mo, mo ti, mo ti ń ṣètò wọn ní ọgbọ́n. Èyí jẹ́ kí n lè dàbọ̀ bo ara mi, ìkọ́kọ́ mi àti gbogbo ohun tí mo ní lórí ayélujára.

Ṣé o máa n bínú nígbà tí o máa n wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo lè sọ nípa, mo lè sọ pé nígbà mìí mo máa n bínú díẹ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ nígbà tí irin àjò bá ti pẹ́ jù tàbí ọkọ̀ ojú ọ̀pọ̀ bá pọ̀ gan. Sẹ́rí ní orílèèdè wa a mọ̀ pé ìṣòro, òpópónà àti ìkólú ọkọ̀ jẹ́ oun tí ó wọ́pọ̀. Nígbà tí mo bá dúró pẹ́ nínú ìdẹ́na ọkọ̀ tí mo ti mọ̀ pé mo n pe síbí tí mò n lò, ó lè fa kí inú mi bàjẹ́. Ṣùgbọ́n mo tún mọ̀ pé ìbínú yìí kì í ràn mí lọ́wọ́ nígbà tí mo bá n bínú. Mo lè ṣe àtíṣè, mo lè sọ̀rọ̀ kí ó-- ti kó yẹ tàbí kí n ṣe ìpinnu tí kì í dáa. Nítorí náà mo ti kọ́ ara mi láti máa ṣàkótó ìbínú mi. Nígbà tí mo bá rí pé inú mi n bàjẹ́, mo máa gbé móran ara mi pé: ṣé ìfarapa ọ̀pọ̀lọpọ̀ yìí yóò yí pọ̀ náà padà. Ìdáhùn tí mo máa n jẹ́ pe rara. Ohun tí mo mọ̀ tí mo máa n ṣe ni pé mo máa n gbìyànjú láti fura. Mo lè tan orí tí ó rọrùn tàbí kí n ṣetí sí ìròyìn, tàbí ẹ̀kọ́ kan tí yóò mú inú mi dùn. Nígbà tí mo máa n lo àkókò yẹn láti ròyìn nípa ayé mi, iṣẹ́ mi àti bí mo ṣe lè dára sí i lọ́jọ́ iwájú. Mo tún mọ̀ pé gbogbo wa ló n lọ, ló n lo òpópónà pọ̀. Kò sí ẹni tí ó fẹ́ pé tàbí kí ọkọ̀ dí. Bí mo bá bínú sí awakọ̀ mìíràn, ó ṣeeṣe kí ẹni náà ní ìṣòro tirẹ̀. Ní ìparí, mo lè sọ pé, bẹ́ẹ̀ni, mo lè máa n bínú nígbà tí mo wà ní ọkọ̀, ṣùgbọ́n mo n kọ́ ara mi lọ́jọ́, de ọjọ́ láti máa jẹ́ kí ìbínú yẹn ṣàkótó mi.

Ẹ̀ṣọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn jù lọ ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ẹ̀ṣọ́ tí ó dùn gan, tí ó sì rọrùn láti rí ní gbogbo agbègbè, agbègbè ilẹ̀ Yorùbá. Láti ìgbà tí mo jẹ́ ọmọ kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí jẹ ọ̀gẹ̀dẹ̀, mo sì tún n jẹ, jẹ títí dòní. Ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù, jù lọ nípa ọ̀gẹ̀dẹ̀ ni pé ó rọrùn láti jẹ. Kò sí ìṣòro kankan láti bọ̀, kò sí ni irúgbìn tó nírà láti yọ. Ni gbogbo ìgbà tí mo bá n jẹ, inú mi máa dùn torí adùn, adùn rẹ̀ dáa gan. Kò, kò dùn jù, kò sì korò. Ó wà ní àárín tó dá ó tún dá mi lójú pé ọ̀gẹ̀dẹ̀ dára fún ìlera. Wọ́n sọ pé ó kún fún pottasium, vitamin àti agbára tí ara ènìyàn nílò ní gbogbo ìgbà tí mo bá rẹ̀, tí mo sì jẹ ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ kan tàbí méjì, mo máa n rí pé agbára mi padà wá. Ìdí nìyẹn tí mo ń mú lọ síbi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́ gẹ́gẹ́, gẹ́gẹ́ bí ìpanu. Láti tún sọ òtítọ́ ọ̀gẹ̀dẹ̀ rẹ̀, ọ̀gẹ̀dẹ̀ le jẹ́ ọ̀nà púpọ̀. A le jẹ ọ̀gẹ̀dẹ̀ bí bó ṣe rí, a le sè é sí dòdò tàbí a le darapọ̀ mọ́ oúnjẹ miìn bí i ọkà tàbí àkàrà. Gbogbo ọ̀nà tí a bá fi jẹ ẹ, adùn rẹ̀ sì máa n dára. Nígbà mí, nígbà tí mo bá rántí ìgbà ọmọdé mi, mo máa n rí ara mi pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́. Ní gbogbo ìgbà, ìyá mi máa n rà lọ́jà. A ò sì jẹ pọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Ìrántí yìí tún jẹ́ kí n fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jù gbogbo ẹ̀ṣọ́ mí lò. Nítorí náà bí ẹnikẹ́ni bá bẹ̀rẹ̀, bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi pé, béèrè lọ́dọ-- nítorí náà bí ẹnikẹ́ni bá béèrè lọ́dọ̀ mi pé ẹ̀ṣọ́ wo ni o fẹ́ràn jù, láìronú pé máa dáhùn pé ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn jù lọ.

Nígbà wo ni o kẹ́hìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà tó kẹ́hìn tí mo gun ọkọ̀ akẹ́rù jẹ ní ọdún tó kọjá. Nígbà tí mo lọ sí abúlé wa, ọjọ́ náà dára gan an. Afẹ́fẹ́ ń fẹ́rọrọ, ọjọ́ sì korò. Mo rántí pé mo pinu láti gun ọkọ̀ akẹ́rù nítorí pé akẹ́rù nítorí pé mo fẹ́ se ìdárayà díẹ̀ kí ara mi lè tutù kí ọkàn mi sì balẹ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀ síi gùn, ó dàbí ẹni pé mo tún padà sí ọjọ́ ìkókó ìkókó mi. Nígbà tí a máa ń gun ọkọ̀ akẹ́rù kiri pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa láìní ìbànújẹ́ kankan. Mo gún lọ sí ọ̀nà kéèké kan ti igi àti ọkọ̀ yíka. Mo ń gbọ́ ohùn àwọn ẹyẹ, mo sì rí àwọn ọmọ kéékèé sin ṣeré lẹ́gbẹ̀ ọ̀nà. Gígùn ọkọ̀ akẹ́rù yìí rán mi lọ́wọ́ púpọ̀. Ó jẹ́ kí ìbànújẹ́. Ó jẹ́ kí ìbànújẹ́ tí mo ní ó sì jẹ́ kí n ronú nípa ìgbésí ayé mi. Mo rí i pé kì í ṣe dandan kí a máa wà nínú fóònù tàbí kọ̀mpútà lásán. Ìgbà míì a nílò láti jáde kí a ṣiṣẹ́ ohun tí yóò mú kí ara àti ọkàn wa lára yá.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo má ń, mo máa ń dá ara mi dúró díẹ̀. Kò, kò rọrùn láti sọ̀rọ̀ nígbà tí inú mi, inú bá ń bí, bá ń bínú. Nítorí pé a lé, a lè, a lè sọ ohun tí a kò fẹ́ sọ tàbí ṣe ohun tí a máa bínú sí lọ́jọ́ iwájú. Nítorí náà mo máa ń gbìmọ̀ pé kí n má bàá, má bàá jẹ́ kí ìbínú ṣàkóso mi. Nígbà mi mo máa ń yọ kúrò níbi tí mo wà, kí n lọ, kí n lọ sí ibi tí mo lè wà ní ìdà, ìdà kéje. Mo lè lọ sẹ́yìn ilé tàbí rín díẹ̀ lọ, lọ̀dọ̀. Nígbà tí mo bá ń rìn mọ, mo bá ń rìn mo máa ń rò nípa ohun tó fà á àti mo tí ń fí sìn. Mo sì ń wa ọ̀nà tó dà jù lọ láti yanjú ìṣòro náà. Mo tún máa ń gbìyànjú láti dínà sí fóònù tàbí àríyànjiyàn nígbà yẹn. Dípò kí n lo bá mi, dípò kí n lo bá ẹlòmíràn. Ohun tó ń yànjú ìṣòro ni ìtúnu, ìmọlára rere àti ìbánisọ̀rọ̀ tó dáa. Lẹ́yìn tí mo bá tutù díẹ̀, lẹ́yìn tí mo bá tutù díẹ̀, mo máa ń padà bá ẹni tí ó bá kàn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo máa ń ṣàlàyé bí mo ṣe ń rí, bí mo ní ọ̀nà yìí a lè mọ ara wa dáadáa. A sì, a sì lè yàgò fún ìjà tàbí ìbànújẹ́ tó pọ̀ sí i. Ni kókó nígbà tí mo bá ń sìn mo, mo kọ ara mi pé kí n má jẹ́ kí ìbínú ṣàkóso mi. Mo gbìyànjú láti jẹ́ aláfọ̀kànbalẹ̀, aláfọ̀kànbalẹ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ ni àkókò òjò. Kí, kí n tó ta láyé ìdí, kí n tó tá láyé ìdí, ẹ jẹ́ kí n sọ pé gbogbo àkókò ọdún ní ẹ̀wà tirẹ̀. Tugbọn fún mi, àkókò òjò ló n mú ìtúnú àti irelẹ̀ bá ọkàn mi jù lọ. Nígbà tí òjò bá ń rọ̀, ilé ma ń tutù, afẹ́fẹ́ sì máa ń dùn, kò sí òru tó ń, tó ń jò, ara kò sì ń gbóná jù. Mo máa ń rí pé àkókò yìí, àkókò yìí mú ìsinmi wá sí ìgbé ayé wa. Àwọn èèyàn, àwọn èèyàn kì í sáré ju, gbogbo ǹkan máa ń lọ ní ìdájẹk-- ìdákẹ́jẹ. Ó dàbí pé ayé ń gba ẹ̀mí kan. Pẹ̀lú èyí, àkókò ọdún tún ṣe pàtàkì gan fún iṣẹ́ ọ̀gbìn. Ní ilẹ̀ Yorùbá, òjò ni, òjò ń ní jẹ́ kí agbẹlẹ̀ gbin ọkà, iṣu, ẹ̀gúsí àti ẹ̀fọ́. Nígbà tí ọjọ́ òjò bá ń rọ̀ dáadáa, a máa rí èkòrè púpọ̀. Ìyẹn sì túmọ̀ sí pé oúnjẹ yóò pọ̀. Ìyàwó àti ọkọ̀ yóò sì ṣe ohun tí wọ́n lè jẹ. Mo kì í fẹ́ràn àkókò òjò nítorí pé ó ń mú àyíká dàgbà. Igbó máa ń di aláwọ̀ ewé, odò àti àdàgún máa ń kù, kùn. Gbogbo ibi tí a máa ń da lórí ìyẹ̀ tuntun. Ni gbogbo òwúrọ̀, mo máa ń gbọ́ ohùn ẹyẹ, mo sì máa ń rí ìmọ́lẹ̀ tuntun lórí ewéko. Ní ìparí, àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò òjò nítorí, nítorí ìtúnú rẹ̀, ìbíkún rẹ̀ sí ọ̀gbìn àti bí ó ṣe ń jẹ́ kí àyíká dàgbà.

Báwo ni ẹ ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Ni ìgbésí ayé wa lónìí, owó jẹ́ ohun pàtàkì gan-an. Kò sí ẹni tí kò fẹ́ ní owó, ṣùgbọ́n ìbéèrè ni pé báwo ni a lè, báwo ni a ṣe ń lo owó wa àti báwo ni a ṣe ń pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. Ní tìtẹ mi, mo gbàgbọ́ pé pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ gbọ́dọ̀ dá lórí ìmú-ìmúlò kan àti ìgbọ́kànlẹ̀. Kì í ṣe pé mo máa ń fún gbogbo ọ̀rẹ́ mi ní owó lójoojúmọ́, ṣùgbọ́n tí mo bá rí pé ọ̀rẹ́ kan wà nínú ìṣòro gidi, mo máa, mo lè rán lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣè lè ṣe, mo ṣè lè ṣe. Àkókò ni pé mo máa ń ṣètò owó mi, ṣètò owó mi dáadáa. Mo ní owó tí mo yá tọ̀tọ̀ fún àìní ara mi bí i oúnjẹ, ìwé, ìrìnàjò àti àwọn ohun mí tí mo lè nílò. Lẹ́yìn náà mo máa ń ní díẹ̀ tí mo, tí mo pé ní owó ìrànlọ́wọ́. Sí ọ̀rẹ́ kan bá wá sọ pé kò ní owó oúnjẹ tàbí owó ìwé, mo máa ń wo bí ìṣòro rẹ̀ ṣe rí. Tí mo bá ní àfààní láti rán lọ́wọ́, mo máa ṣe pẹ̀lú ayọ̀. Kò dáa lórí pé mo fẹ́ kí wọ́n, kí wọ́n yín mi, ṣùgbọ́n nítorí pé mo fẹ́, mo mọ̀ pé ọlá kí mo, kí mo ẹni ọlọ́rọ̀ táa, táa bá ṣe lónìí lè padà wa bá wa lọ́la. Síbẹ̀, mo tún ń kọ ara mi pé kí n má ṣe fi gbogbo owó mi fún èèyàn. Kò dáa kí a jẹ ẹni tí à ń lò láì rònú. Tí mo bá rí pé, tí mo bá rí pé ọ̀rẹ́ kan ń lo owó rẹ̀ lásán lásán, mo máa gbìmọ̀ran fún un dípò kí n máa ń fún un ní owó lọ́wọ́. Ní ìparí, pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ ohun èrè tí a bá ṣe ẹ̀ bẹ, tí a bá ṣe é pẹ̀lú ọgbọ́n àti ìmúlò kan tán. Owó kì í ṣe ohun tí a fi ń da ìbáṣepọ̀, ṣùgbọ́n ìfẹ́, ìfẹ́, ìti lẹ́yìn àti ìgbọ́kànlẹ̀ ni ń jẹ́ kí ìbáṣepọ̀ lágbára. Mo dúpẹ́.